Bẹ́ẹ̀ni mo máa ń dé ní àkókò ibi kí bí tí mo bá fẹ́ lọ, àsìkò tí o bá yẹ kí ń dé ibibẹ̀, òun náà ni mo máa ń dé ibibẹ̀. Mi ò kí ń pé kúrò ní ilé tàbí níbi tí mo bá wà lọ síbi tí mo bá fẹ́ lọ. Nítorí náà mo máa ń dé ibẹ̀ ní àkókò tó yẹ kí ń dé.

Orin kíkọ jẹ́ nǹkan tó jásí wípé kì í ṣe ǹkan tí mo fẹ́ràn ní ṣíṣe ní gbogbo ìgbà. Nítorí náà mi ò kí ń kọ orin. Kì í ṣe ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe lóòrèkóòrè. Nítorí náà mi ò kí ń nífẹ̀ẹ́ orin kíkọ.

Iye ìgbà tí mo máa ń lo fóònù mi ní ojoojúmọ́, ó jẹ́ mo máa ń lo ní órekóòrè bí ìgbà tí mo bá ti ní ìlò rẹ̀. Nitunmo wi pé gbogbo ìgbà ó ni mo máa ń lo, mi ò kí ń fi sílẹ̀ àfi tí mo bá ní nkan mi láti ṣe.

Lílè ènìyàn kúrò ní ibi iṣẹ́. Aáh, bóyá kí ènìyàn kó má wà ibi iṣẹ́ yẹn mọ́ rárá, mo o rò pé bóyá ó ti ṣẹlẹ̀. Àmọ́ dídá ènìyàn dúró fún bíi ọjọ́ mélòó kan nítorí ìwà àìní lákaì tí ó wù, ẹ́n, iyẹn ti ṣẹlẹ̀ rí. Nítorí pé dídá èèyàn dúró pátápátá ní ibi iṣẹ́, kò kì ń ṣe ohun tí mo lè dá ṣe.

Nínú coffee àti tea èyí tí mo fẹ́ràn jù nínú méjèèjì, òun náà ni coffee tí òún ṣe nǹkan tí mo nífẹ̀ẹ́ láti máa mu. Nítorí náà coffee ni mo nií ìfẹ́ sí jù nínú méjèèjì. Ó ní nǹkan ìrè tí ó ń ṣe ní ara. Mi n ṣé pé mo kórira tea àmọ́ mo fẹ́ràn coffee jù lọ.

Níwájú àwọn ènìyàn, sísọ̀rọ̀ mi, kì í ṣe pé mo ní ìrora nígbà náà. Nígbà gbogbo, ó kàn jà sí wípé ó jẹ́ ǹkan tí mò ń gbìyànjú láti ṣiṣẹ́ lórí láti lè sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn dáradára ju bí mo ṣe ṣe lọ ní àsìkò tí mo wà yìí.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ. Oúnjẹ sísè ó jẹ́ ǹkan tí mo mọ̀ bí a ti ń ṣe. Ojoojúmọ́ ni mo máa ń ṣe, ni mo máa ń dá iná. Nítorí pé iṣẹ́ náà jẹ́ ǹkan tí mo lè ṣe ní ìgbàkígbà àti ní òreékoòré. Nítorí náà mo mọ bí a ti ń ṣe oúnjẹ.

Ṣé, ṣe mo ní àgbàlá òjò? Àgbàlá òjò mi ò ní. Mi ò ní àgbàlá òjò nítorí pé níbi tí mò ń gbé, mo ní ibi tí ó já sí wípé mo máa ń pọn omi sí, ibi tí mo sì ti lè rí omi ní àsìkò. Ó wà níbi tí mo wà. Nítorí náà, mi ò ní àgbàlá òjò.

Àwọn aládùúgbò tí á jọ́ ńgbé, mo mọ̀ wọ́n, ṣùgbọ́n kì í ṣe pé mo mọ̀ wọ́n dáadáa. À kán mọ̀ra wa ni mímọ̀ pé aládùúgbò ni oníkálukú. Iyẹn ni mí mọ̀ tí mo mọ̀ wọ́n. Àmọ́ pé mo mọ̀ wọ́n dáradára, mo mọ̀ wọ́n délé, mo mọ̀ wọ́n ni mí mọ̀ tí èèyàn máa ra ilé ẹni. Rárá, mi ò mọ àwọn aládùúgbò mi be.

Bí mo ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹgbẹ́, òní pé tí ìṣòro bá ti kọ́kọ́ ṣẹlẹ̀, mo jẹ́ ẹni tí yóò kọ́kọ́ fi ara rẹ̀ ní ọ̀kan balẹ̀ náà. A kọ́kọ́ ní ìṣòro láti wo ibi tí ìṣòro náà to ti kọ́kọ́ wáyé, lẹ́yìn ìgbà náà máa wa fi ọgbọ́n àti òye, màá fi yanjú rẹ̀

Ohun tí mo máa ń jẹ ní òwúrọ̀, tí mo bá jí ní àárọ̀ kùtùkùtù ní òwúrọ̀, mi ò kí ń nǹkankan láti jẹ nítorí pé oúnjẹ òwúrọ̀ kò kí ń ṣe oúnjẹ tí mo máa ń jẹ. Nítorí ìdí eléyìí mi ò le sọ wípé oúnjẹ kan pàtó ni oúnjẹ òwúrọ̀ tí mo máa ń jẹ.

Nínú àwọn app tí mo máa ń lò jù ní ojoojúmọ́, ọ̀kan lára wọn jẹ́ WhatsApp. Bẹ́ẹ̀ni, ó jẹ́ app tí mo máa ń lò jù. Ó jẹ́ ọ̀kan nínú wọn. Èyí tí mo tún máa ń lò jù ní ojoojúmọ́, òun ni Twitter, X, eléyìí tí Elon Musk ṣẹ̀ṣẹ̀ rà. Ó náà wà nínú àwọn app tí mo máa ń lò jù.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sán. Mo ní àwọn ẹranko tó jásí wí pé nínú ọgbà ilé tí mò ń gbé, mò ń sìn wọn fún sísìn. Imi nínú won wá púpọ̀ nínú wọn fún jíjẹ ni. Bẹ́ẹ̀ ni, mo ní àwọn ẹranko ọ̀sán tí mo máa ń sìn ní ibi tí mò ń gbé.

Ìgbà tí mo kẹ́yìn fò kì í ṣe aṣèkọ̀ tí yó pẹ̀ lọ títí, àmọ́ mi ò lè rántí oṣù tí ó jẹ́ nínú àwọn oṣù. Àmọ́ bóyá nínú oṣù méjì tàbí mẹ́ta sẹ́yìn, ọ̀nà ni ìgbà tí mo kẹ́yìn fò ní inú ọkọ̀ òfurufú.